Irò mí fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ gan an, kí Ọlọ́run ṣọ́ wá jú ìgbà náà lọ. Mo gbá lérò láti jẹ́ ẹni tó ní ìmọ̀ dáadáa nípa iṣẹ́ tí mo lọ kà ní ilé ẹ̀kọ́ gíga. Mo dẹ̀ gbà lérò na latí jẹ́ aláṣeyọrí láti ní gbogbo nǹkan tí mo bá fẹ́ tí mo gbà lérò láti ní owó.

Kò sí bí èèyàn ṣe ma kọjú ìdènà ọkọ̀ ju pé kí wọ́n yára e kúrò níbi nǹkan tó lè fa ìdènà ọko, pápá jùlọ bí kí èèyàn ma wọ ọkọ̀ kó máa rọjọ tàbí kó máa mutí. Àwọn nǹkan tó sáàle fa ìdènà ọko kí èèyàn mójú kúrò níbẹ̀. Àmọ́ tí ó bá já sí pé ó fẹ́ ṣẹlẹ̀ náà kí èèyàn gbàdúrà kí èèyàn dẹ̀ wo àwọn nǹkan tí èèyàn lè sáré ṣe tí èèyàn lè fi yera kúrò nínú àwọn nǹkan bẹ́ẹ̀.

A! Mo ma n lọ sí ilé ìjọsìn ní ìgbà mìíràn láti lọ kírun, àmọ́ obìnrin ní mí ẹ̀sìn mùsùlùmí ni mo dẹ̀ ń ṣe. Mo lè kírun ní ilé, mo ní àǹfàní láti kírun ní ilé. Mo dẹ̀ tún lè lọ sí ilé ìjọsìn, àmọ́ èyí tó dára jùlọ ni pé kí n máa kírun nílé torí obìnrin ni mí. Ǹkan tó dẹ̀ dára jùlọ fún obìnrin ní ẹ̀sìn mùsùlùmí ni pé kó máa kírun nílé.

A! Dáadáa mo máa ń ra nǹkan gan lórí íńtánẹ́ẹ̀tì o. Kò dá gbogbo ilé nìkan, orí íńtánẹ́ẹ̀tì ni a ti máa ń ra nǹkan. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ púpọ̀ ta lónìí sìn, orí íńtánẹ́ẹ̀tì la ti rà. Àwọn nǹkan oríṣiríṣi tí a máa ń lò láti fi lè rà, láti fi lè ní iná orí íńtánẹ́ẹ̀tì náà ni. Ní, nǹkan tí mo túmọ̀ sí pé mo máa ń ra nǹkan dáadáa ní orí íńtánẹ́ẹ̀tì.

Ó ti pẹ́ sẹ́yin tí mo ti ṣe yoga. Ìgbẹ̀yìn ọ ti pẹ́ gan. Mi ò kí ń ṣe mọ́ àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń ṣe, ṣùgbọ́n mo máa ń ṣe àwọn eré ìdárayá tó má ń mú ara dàga ń gia, tó dẹ̀ má ń mú ara gúnregẹ. Àmọ́ yoga ó ti pẹ́ tí mo ti ṣe.

Kò sí ìbọ̀sẹ̀ tí mi ò fẹ́ràn. Ìgbà mí mo máa ń wọ ìbọ̀sẹ̀ dúdú, ìgbà mi mo máa ń wọ ìbọ̀sẹ̀ funfun. Kódà mo lè wọ ìbọ̀sẹ̀ pupa náà tó bá wù mí. Mo máa wọ kúkúrú, mo máa wọ gúgùn. Tó bá ṣe lè wọ̀ mí sí ni, mo ṣe máa ń wọ̀. Kò sí ìbọ̀sẹ̀ tí mi ò fẹ́ràn. Mi ò ní, mi ò fẹ́ràn kan jú kan lọ. Tó bá ṣe wọ̀ mí sí ni, mo ṣe máa ń wọ̀. Kódà mo máa wọ èyí tí èèyàn máa ń wọ mọ́ gbogbo ìtàn náà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó máa ń jí ní kùtùkùtù, pàápàá jùlọ àárọ̀ kùtùkùtù torí mo ní láti kí irun àsùbáà bí i ọwọ́ọ àgo márun abọ́. Mo dẹ̀ ní láti jí kíákíá láti lè kí irun náà. Mo jẹ́ èèyàn tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù, èèyàn tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù ni mo lè wá kírun tán, ó wá yá kí n wá sùn, àmọ́ pé àárọ̀ yẹ̀n mo gbọ́dọ̀ didè kíákíá láti lè kí irun.

Ìgbà kan sẹ́yìn ni mo fẹ́ran oúnjẹ tí ó ní ata, ṣùgbọ́n nísìnyí tí mo bá fi lè jẹ oúnjẹ tó bá ní ata báyìí, ó máa ń dá, ó máa ń mú àìsàn sílẹ̀ fún mi torí mo ní ọgbẹ́ inú. Ẹni tó bá dẹ̀ ní ọgbẹ́ inú, kò gbòdọ̀ jẹ́ ǹkan tó bá ní ata jù, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ran nǹkan tó bá ní ata mọ́ báyìí.

Mi o gbọ́dọ̀ má mọ bí a tí ń ṣe oúnjẹ. Èmi ni òbírin àkókò ní ilé, ní ilé mi. Mo gbọ́dọ̀ mọ bí a tí ń ṣe oúnjẹ. Wọ́n ko ṣe, mo mo bí a tí ń ṣe oúnjẹ paapa jùlọ. Oúnjẹ wa ní títí tàṣa àti iṣẹ́ wà.

Mo fẹ́ràn kí n má a wo ìràwọ̀, ṣùgbọ́n kò ń ṣe pé tí pé ní gbogbo ìgbà. Mi ò yálà mọ àwọn orúkọ ìràwọ̀ púpọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn kí n má a wo ìràwọ̀ dáadáa, kí n má a wo ojú ọ̀run mo dẹ̀ máa rí àwọn ìràwọ̀ bó ṣe tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ràn ẹbẹ̀

Mo máa ń lọ sẹrun ní ọdọ onídìrí tàbí bí tí mo bá raye nígbà mi mo máa ń ṣe fún arami torí onídìrí ni èmi náà. Ṣùgbọ́n ìgbà tí n bá ráye àti tó bá dẹ́tun rẹ́mí náà mo máa ń lọ sẹrun ní ọdọ onídìrí torí ó yà mí lára láti lọ sẹrun níbẹ̀ ju pé kí n daṣẹ́ lọ torí tí n bá daṣẹ́ ó máa gbà asiko mi.